Nínú eré ìdárayá tí èmi àti ìyàwó mi ta lọ ní ọ̀sẹ̀ tó kọjá, ẹni tó jẹ́ olùdarí eré ìdárayá náà ó bẹ̀re lọ́wọ́ mi wípé omi tó máa ń mu lójoojúmọ́pọ̀ poto. Mo wá dá lóhùn wípé omi tí mo máa ń mu lójoojúmọ́ poto bí i kọ́ọ̀pù bíi mẹ́wàá. Lẹ́yìn tí n bá jí láárọ̀, mo màá mu kọ́ọ̀pù mẹ́ta kí n tó jẹun. Lẹ́yìn gbogbo oúnjẹ àárọ̀, oúnjẹ ọ̀sán àti oúnjẹ alẹ́, màá mu kọ́ọ̀pù méjì méjì. Lẹ́yìn tí mo bá ti setan láti fẹ́ sùn, mo màá mu kọ́ọ̀pù eyọ́ kan. Lápapọ̀, ó jẹ́ bí i kọ́ọ̀pù mẹ́wàá nígbà míì ó dẹ̀ máa ń jù bẹ́ẹ̀ lọ.

Nínú ìjíròrò tí èmi àti àwọn ọ̀rẹ́ mi tán ṣe lánàá níbi eré ìdárayá, Wálé wá béèrè lọ́wọ́ mi wípé, wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo wá dá lóhùn wípé mo máa ń lò tó bi wákàtí bíi mẹ́jọ lójoojúmọ́ láti fi ṣiṣẹ́. Lẹ́yìn tí n bá dé ibi iṣẹ́ láààrọ̀ làágò mẹ́jọ, mo máa ń rí dájú wípé mo lò tó bi wákàtí bíi mẹ́jọ lójoojúmọ́ láti fi ṣiṣẹ́ lẹ́yìn ọjọ́ ìsinmi nìkan tí mi n lọ síbi iṣẹ́.

Lára ìbéèrè tí ìkan nínú àwọn ọ̀rẹ́ mi béèrè lọ́wọ́ mi lánàá nínú ìjíròrò wa ni wípé, ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Mo wá dalóhùn pé bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́ tàbí tí mo bá ń ṣe ìrìnàjò lọ sí ibikíbi, torí wípé ó máa ń rọrùn fún mi láti kó àwọn nǹkan sí inú ẹ̀.

Níbi ìpàdé oníbàárà ta ṣe níbi iṣẹ́ wa lánàá, ìkan nínú àwọn oníbàárà wa beerẹ̀ lọ́wọ́ mi wípé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni òún lò. Mo wá dá a lóhùn wípé mo ń lo ìgbọ̀nsẹ̀ omi torí pé ó mọ́, ó dẹrọrùn láti tọ́jú. Ó wá sọ fún mi wípé ìdí tó ń fi bẹ̀rẹ̀ ni pé òun fẹ́ ṣègbọ̀nsẹ̀